Èèyàn le ṣe àkópọ̀ nǹkan bí i kí èèyàn fẹ́ kó aṣọ tó ń lọ lọ́ kolofo. Àwọn àkópọ̀ oríṣìíríṣìí ló wà fún ènìyàn. Ìyẹ́ fún erinájò àkópọ̀, erinájò èmi mi mọ̀ ọ́n kó tó ń jẹ́ erinájò ní Yorùbá. Òmi tí gbọ Yorùbá dé ibẹ̀

Àlọ ooo àlọ, mo fẹ́ràn ká má pa àlọ, pàpà ju lọ nígbà tí mo wà ní ọmọ kékeré. Mo fẹ́ràn láti lọ má bá bàbá tó bí ìyá mi lọmọ, wọ́n má ń pa àlọ fún wa lálaalẹ́ tí a bá ti jókòó ní abẹ́ igi. Wọ́n a pa àwọn àlá tó máa ń fún tèèyàn máa kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀, bàbá máa ń paa fún wa. Àlọ jẹ́ ǹkan tí a máa ń kọ oríṣiríṣi ẹ̀kọ́ nínú rẹ̀

Iṣẹ́ akànṣe jẹ́ ètò tí ó dára, ètò tí ó ṣe é mú yangàn, ètò tí ó dára tí ó ṣe é lò níbi gbogbo níbi tí ènìyàn bá wà. Iṣẹ́ akànṣe ó dára, ó ṣe é lò, ó dára gan.

Láìsí fèrèsé ọkọ̀ kò ní rọrùn fún mi láti jókòó sínú ọkọ̀. Tí èèyàn bá wà nínú ọkọ̀, èèyàn gbọdọ̀ máa ṣí fèrèsé torí tó bá ṣí fèrèsé atẹ́gùn ààrì bí ti wọlé, ènìyàn awá ṣe dáadáa nínú ọkọ̀ náà. You don check am?

Ọjà jẹ́ ilé ìtajà níbi tí a ti máa ń ta ọjà tí a máa ń jẹ, ohun gígbẹ́ ẹnu. Ọjà sì jẹ́ ilé ìtajà tí a ti lè ta aṣọ, tí a ti máa ń ta oúnjẹ, ǹkan tí ẹnu ń jẹ àti àwọn nǹkan tí àwọn ènìyàn fẹ́. Mo fẹ́ràn láti máa lọ sí ọjà láti ló máa tajà.

Pààrọ̀ okán? Rárá o, èmi ò mọ̀ bó ṣe ń pààrọ̀ okán mi tí ẹ rò pé mo pààrọ̀ okán ri. Sùgbọ́n mo máà ń gbọ́ táwọn ènìyàn máa ń ní ìṣòro àbí ìkàn bí làti lọ máa pààrọ̀ okán ní ilé ìwòsàn, olohun òní jẹ́ kí a rí àìsàn to máa mú wa lọ sí ilé ìwòsàn lọ máa pààrọ̀ okán wa.

Ó dára láti máa fọ ẹnu ní ojoojúmọ́. Ni ẹ̀ẹ̀mejì ni a fọ ẹnu ní àárọ̀ àti alẹ́. Eléyìí yóò jẹ́ kí ẹnu kí ó da ṣákaṣaka kí ó sì ń mọ dáradára àti àgbàlagbà àti ọmọdé. Jẹ́ ká máa fọ ẹnu wa ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́

Wọ́n á sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi. Mo fẹ́ràn láti máa bá àwọn ẹlẹgbẹ́ mi sọ̀rọ̀ láti lè máa kọ́ wọn ní ìmọ̀ràn tí ó dára. Inú àwọn ẹlẹgbẹ́ mi sì máa ń dùn ní gbogbo ìgbà tí mo bá ti wà ní àyíká wọn tàbí ní àárín wọn láti lè máa bá wọn sọ ọ̀rọ̀ tí ó máa ń múnú wọn dùn.